Tí mo bá rí ohun tí ó ń dá ẹ̀rín pani, tí mo bá wo eré àwọn adẹ́rìn pòṣoná tàbí tí a bá rí àwọn tí wọ́n ṣe ẹ̀fẹ̀ tí ó ń dá ẹ̀rín pani, ó máa n mú mi rẹ́rìn. Tí mo bá sì rántí ohun tí ó dún mọ́ mi nínú, mo màá n rẹ́rìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà torí àjọ àjọjẹ ẹ ló ń dùn. Tí a bá jọ jẹun papọ̀, àjọ máa ṣe ẹ̀fẹ̀ papọ̀, àjọ máa sọ̀rọ̀ papọ̀ ó sì máa mú kí ìfẹ́ gbòòrò sí ní ààrin wa.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi tí ẹnikẹ́ni kò ní ti le ríi láti lè è mu ní ẹ̀yìn mi, mo máa ń jẹ́ kí ibi ìfipamọ́ rẹ̀ kí ó jẹ́ pé èmi nìkan ni mo mọ ibẹ̀, kò sí ẹlòmíí tí ó lè mu lẹ́yìn mi. Mo máa ń fi sí ẹ̀yìn ilẹ̀kùn tàbí kí n gbé e sílẹ̀ kí n gbé òkúta lée lórí.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ jẹ́ ìgbà tí mò ń ṣe iṣẹ́ tí ó kù díẹ̀ tí máa fi parí iṣẹ́ mi. Àwọn tí, àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ mi àwọn ti parí. Wọ́n dènì kí a lọ jẹun. Mò dẹ̀ sọ fún wọn wípé kí wọ́n dúró dè mí tí màá fi parí iṣẹ́ tódọ̀ temi. Wọ́n fi mí sílẹ̀ lọ. Ṣùgbọ́n ní ìsẹ́jú péréte, èmi náà parí. Mò dẹ̀ kẹ́yìn lọ sí ilé oúnjẹ láti lọ bá àwọn akẹgbẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun nítorí pé tí oníbàárà tuntun bá ń wọlé, iṣẹ́ okoòwò èèyàn a máa gbòòrò si. Bẹ́ẹ̀ sì ni ìta ọjà rẹ àti ipa owó wọlé a máa pọ̀ sí.

Àwọ̀ tí mo fẹ́ràn jù jẹ́ àwọ̀ aláwọ̀ ewé nítorí pé ó tutù lójú, kò sì tàn kó tàn yanran yanran púpọ̀. Ó sì jẹ́ àwọ̀ tí ó rẹwà tí ó bá àwọ̀ ọmọlúàbí mu.

Ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa ń fọ eyín mi ní ojú wọ́n. Tí mo bá jílà rókútùkùtù, mo máa kọ́kọ́ fọ ẹnu mi. Tí ó bá sí, tí mo bá lọ ibi iṣẹ́ tí mo dé, tó bá di ní alẹ́ tí mo fẹ́ sùn mo tún máa ń fọ ẹnu mi. Èyí sì jẹ́ kí ẹnu mi kó máa mọ́, kò jẹ́ kí òórùn máa jáde ní ẹnu mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Àgbàlagbà sì ni mí, mo tiń dá wẹ̀, mo sì ń wẹ̀ fúnra ra mi. Bẹ́ẹ̀ sì ni omi kẹ̀ǹkẹ̀ǹ àti ọṣẹ ni a fi máa ń wẹ̀ tí a ó sì gbó orí wa láti òkè títí dé ìsàlẹ̀ tí a ó fi omi sín nú.

Bẹ́ẹ̀ni mi ò kí ń fi, bẹ́ẹ̀ni mi ò kí ń fi àkókò ṣòfò rárá. Ìgbà tí ó bá yẹ kí n dé sí ibi tí wọ́n ní ká dé sí ní mo máa ń dé bẹ́ẹ̀. Mi ò kí ń jẹ́ kí àkókò yẹn kí ó lé. Ó máa n kú díẹ̀ kí àkókò yẹn pé ni mo ti máa ń dé bẹ́ẹ̀.

Tí mo bá ti jí ní òwúrọ̀, màá kọ́kọ́ fọ ẹnu mi, tí mo bá ti fọ ẹnu mi tán, mo lè jẹ búrẹ́dì àti ọbẹ̀, bẹ́ẹ̀ ni mo sì lè jẹ búrẹ́dì àti mílìkì pẹ̀lú èkuru sọ di. Ìgbà mí mo máa ń jẹ èso, bẹ́ẹ̀ ni ní ìgbà mí mo sì máa ń jẹ ìrẹsì.

Bẹ́ẹ̀ni mo ṣe ọdẹ rí tí a lọ la— a máa ń pè ní alọdẹ̀gbẹ́. Ọdẹ tí ó máa ń pa ẹran ìgbẹ́ láti jẹ àbí láti tà. Mo lọ sínú igbó láti lọ ṣe ọdẹ ẹranko tí a sì pa oríṣiríṣi àwọn ẹran wálé.

Orin tí mo fẹ́ràn jù jẹ́ orin tó tí ó máa ń tamijí, orin tí ó máa ń jẹ́ kí ènìyàn jí láti inú ìrẹ̀lẹ̀ bóyá èyàn ní ìjákulẹ̀ ó wáa ń ronú. Orin tó ma n tanijí tó má sì ń fúnni ní ọkàn pé mo lè ṣe máa dìde.

Àwọn áàpù tí mo máa ń lò jù lóri ayélujára ni áàpù salẹńsíò wà ní ara wọn, áàpù Facebook wà ní ara wọn àti WhatsApp náà wà ní ara wọn pẹ̀lú áàpù X tí a mọ̀ sí Twitter náà wà ní ara wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ bora ní gbogbo ìgbà tí mo bá sùn nítorí òtútù tàbí kí ẹ̀fọn má ṣe jẹ mí. Tí mi ò bá fi aṣọ bora, mi ò ní le sùn dáadáa, mi ò de ní gbádùn oorun mi. Ìdí nìyí tí mo fi máa ń fi aṣọ bora. Ó tún máa ń dáàbò bo mi láti má jẹ́ kí kòkòrò àbí kainkain kó ta mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa láti fi dára lójú láti fi mú ẹwà mi jáde. Ohun ọ̀ṣọ́ bíí ẹ̀gbà ọwọ́, ago ọwọ́, ẹ̀gbà ọrùn àti àwọn nǹkan ọ̀ṣọ́ mi ìn tí ó rẹwà tí ó máa ń mú ẹwà jáde dáadáa.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Mo tún lè gbéyàn sí ẹ̀yìn, bẹ́ẹ̀ ni mo lè fi kẹ̀kẹ́ di ẹrùù. Mo lè gun lọ sí ìrìnàjò, bẹ́ẹ̀ ni mo sì tún lè gun lọ sí ibi tí ó kéré jọjọ lati fi jíṣẹ́ oníṣẹ́jú péréte.

Mo máa ṣe ìmọ́tótó ilé mi lóòrèkóòrè bí i ká nu ilẹ̀ nù, kí a nu àga, kí a gbá ilẹ̀, kí a pọnmi sínú ilé, kí a sì fọ gbogbo abọ́, kí àwọn abọ́ wá mọ́, kí ó wà ní mímọ́ tónítóní, kí a ṣọ ká fọ aṣọ, kí òun náà wà ní mímọ́ tónítóní, kí a sì tò sí ibi tí ó yẹ ká tò sí.

Kò sí ìrora kankan fún mi tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Tí mo bá wà ní iwájú àwọn ènìyàn, ìgboyà wà fún mi láti bá wọn sọ̀rọ̀. Tí mo bá sì tún bá wọn sọ̀rọ̀, màá jẹ́ kí ọ̀rọ̀ mi kó má ní ìbéèrè. Bẹ́ẹ̀ sì ni kó má ní ìmúnisíwájú láti lè fún aláfààní láti bèrè ìbéèrè lọ́wọ́ mi kí ó lè dàbí pé mò ń bá àwọn ènìyàn sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ́ tí wọ́n máa ń pè mí ní àti ilé ìwé girama ni wọ́n ti sọ mí ní ìnagijẹ́ náà. Wọ́n sì máa ń pè mí ní Blacky tí ó túmọ̀ sí ẹni dúdú ènìyàn dúdú torí pé mo dúdú ní àwọ̀

Oúnjẹ tí mo mọ bí wọ́n ti ń ṣe dáadáa pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí mú ẹyọ kan. Mo mọ bí wọ́n ti ń se ìrẹsì dáadáa tí a ó dín ata sí lẹ́gbẹ̀ẹ́. A ṣe ní ìrẹsì funfun, a wa dín ata sí lẹ́gbẹ̀ẹ́. Mo mọ bí wọ́n ti ń ṣe dáadáa.

Mo fẹ́ran méjèèjì dáadáa ṣùgbọ́n tea ni mo máa ń mu jù. Mi ò kí ń sábà mu coffee. Ìgbà tí mo bá ní ìdánwò tí mo fẹ́ ṣe ìmúra sílẹ̀ fún ìdánwò ni mo máa ń lo coffee.

Mo máa ń gé irun mi ní ìgbà tí ó bá ti kún bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sí ara wọn, torí mi ò fẹ́ kí irun máa kún wọ̀ mí ní mú, torí ohun tún jẹ́ ọ̀kan pàtó lára ohun tí ó mú ọmọkùnrin rẹwà.

Mi ò ní àwòrán lára rárá torí pé ènìyàn dúdú ni mí. Bẹ́ẹ̀ sì ni kò bá ìlànà ìgbàgbọ́ mi mu. Àti pé ní orílẹ̀ èdè tí a wà yìí tí ó jẹ́ ti orílẹ̀ èdè Nàìjíríà, ẹni tó bá ní awo, àwòrán lára, ọmọ burúkú ni wọ́n máa ń pè iru wọ́n.

Ìgbà tí mo kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù jẹ́ ìgbà tí mo ń ṣiṣẹ́ pẹ̀lú ọkọ̀ akẹ́rù tí mo, tí mo jẹ́ conductor. Ọ̀mọ̀lẹ́yìn ọkọ̀, ọkọ̀ akẹ́rù. Tí a bá ti tó gbogbo ẹrù sínú ọkọ̀ tán, tí gbogbo àwọn èrò náà bá ti wọlé, èmi ni mo máa ń kẹ́yìn gùn ọkọ̀ tí máa ṣi ṣọ̀ fún awakọ̀ pé o ti ya ẹ́ jẹ kalo.

Bẹ́ẹ̀ni, o ṣe kókó láti ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ nítorí a ti gbọ́ra ẹni yé, nítorí a ti ní ìṣọ̀kan àti láti ṣiṣẹ́ papọ̀ fún ìlọsíwájú iṣẹ́ tí a fẹ́ ṣe àti irúfẹ́ ìwà tí ó wà lọ́wọ́ alábáṣiṣẹ́pọ̀ tí èèyàn bá ti mọ̀ kò ní sí èdè ohun yé dẹ̀

Oúnjẹ tí mo fẹ́ràn jù jẹ́ oúnjẹ òkèlè. Àmàlà àti ẹ̀fọ́ rírò ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé ó jẹ́ oúnjẹ tí ó máa ń fún ni lágbára, ó jẹ́ oúnjẹ tí ó tún dùn jọjọ, tí ó gbé àṣà Yorùbá lárugẹ.

Bẹ́ẹ̀ni, ẹ̀kọ́ mímú ni mo ní àìsàn ìkórìíra sí, àti ọbẹ̀ ewédú pẹ̀lú ọbẹ̀ ilá, tí ó má ń ṣe mí bí i pé mo máa bì tí mo bá ti jẹ àwọn oúnjẹ yìí tí ó sì mú mi kórìíra àwọn nǹkan, èyí tí ó jẹ́ pé mi ò le fọwọ́ kàn wọ́n bẹ́ẹ̀ sì ni mi ò le fi kan ẹnu mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud nítorí pé ó jẹ́ ibi ìpamọ́ tí ó pamọ́ dáradára tí ó sì fọkànbalẹ̀ fún àwọn fáìlì láti wà níbẹ̀ àti láti lọ mú nígbàtí èèyàn bá fẹ́.

Mo máa ń gun ọkọ̀ ní ẹ̀kọ̀ kan, bẹ́ẹ̀ sì ni mo máa ń gun ọ̀kadà èyí tí a mọ̀ sí masínìì náà ní ẹ̀kọ̀ kan láti lọ sí ibi iṣẹ́ àti láti bọ̀ tí ó máa ń ná mi ní owó péréte péréte láti lọ àti láti padà wá sílé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ fìlà dáadáa. Àgágá tí mo bá wọ aṣọ ìbílẹ̀ wa bí i àgbàdá, bùbá àbí ṣọ àwọn irúfẹ́ aṣọ tó jẹ́ aṣọ ti Yorùbá, mo máa ń gẹ fìlà sí lórí tí ó sì máa mú mi rẹwà gan.

Bẹ́ẹ̀ni, gbogbo ìgbà ni mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ó sì rọrùn fún mi láti kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tí ó sì yé mi yékéyéké. Ó tún jẹ́ ọ̀nà tí ó yára láti tètè kọ́ nǹkan, bẹ́ẹ̀ sì ni ó jẹ́ ọ̀nà tí ó fìní lọ́kàn balẹ̀ láti kọ́ nǹkan.